Hmm, etí òkun mi tíì lọ púpọ̀ rí, gbé bí kí n má lè sọ pé, “bíà mo fẹ́ràn àbí mi fẹ́ràn ẹ̀.” Ìgbà wo ìgbà tí mo ti lọ náà gbogbo ẹ ṣe dáadáa, mo, mo gbádùn ara mi. Màá fẹ́ lọ bí àbí ẹ̀mi jẹ́ abẹ́ mẹ́ta sìkun tó lè mọ̀ bí à mo gbádùn ẹ àbí mi gbádùn ẹ. Ǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ, ẹ, àìsàn pé bíà, àìsàn pé mo sún mọ́ omi tó pọ̀ jù ní o àbí bí à mo ti rò pé à omi yìí pọ̀ ju oríṣìíríṣìí tí mo ti rí lórí, lórí tẹ́lì tí àwọn èèyàn ti ṣe. Pé ǹkan ẹ̀ja nláó gbéyàn mi o. Àwọn ẹ̀rù yẹn wà lára mi s- ní ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ sí etí òkun. Mo bẹ̀rẹ̀ sí ní gbọ̀n lórí ń fọ́ mi wá, òtútù ń mú mi. Mo sá, mo sá tètè kúrò mẹ́ẹ̀kejì. Mo ti ń dọ̀, mo rí i ṣe wípé mo ti ń di ọmọkùnrin, òtútù yẹn náà ṣe ń mú mi díẹ̀díẹ̀. Ẹ̀ẹ̀mejì náà mo ti lọ rí. Èyí tí ì lè rí lè sọ pé, bíà mò fẹ́ràn láti máa lọ síbẹ̀ àbí mi fẹ́ràn láti máa lọ síbẹ̀. Àwọn, àwọn tí mo ti wò ló fà á tí, tí gbogbo àwọn ǹkan yẹn fi máa ń ṣe mi tí màá ti dé bẹ́ẹ̀. Oríṣìíríṣìí ni. Àkọ́ń gbà mí, òtútù máa kàn máa mú mi ní etí òkun àbí kí màá ro pé à tí àwọn èèyàn, ẹ̀ mọ̀ pé tí ẹ̀yàn bá dé etí òkun, ó ń kárí pé óò bọ aṣọ ni wọ́n máa ma, wọ́n máa gbádùn o. Bí omi yẹn ṣe ń fẹ́ wá, bí omi yẹn ṣe ń fẹ́ padà àti àwọn ohun afẹ́fẹ́ tó máa ma fẹ́ ń bẹ́. Ṣùgbọ́n tí mo bá ti dé bẹ́ẹ̀, èmi, èmi ò kí ń bọ́ ṣọ́ o. Nítorí màá mọ̀ pé tí ẹja bá tẹ̀wá lọ jáde nísinsìnyí, báwo mo ṣe fẹ́ tètè sàrí sálọ? Báwo lẹ ẹja o ṣe ní jẹ mí? Báwo èèyàn jókòó sí etí òkun yẹn, à ẹbí ẹ̀yìn patapátá lè máa lọ jókòó sí o. Mo ti wo oríṣìíríṣìí ibi tí ẹja ti jáde wá látọyí òkun o, ibi tí àwọn èèyàn kan ti, àwọn èèyàn ládàrádà kan ti wá tán tí ń yìn bọ̀ kiri. Àwọn oríṣìíríṣìí ìṣẹ̀lẹ̀ ó ti wà nínú ọpọlọ mi. Kò jẹ́ kí n lè máa gbádùn etí òkun dáadáa. Ṣùgbọ́n màá sì fẹ́ràn láti lọ. Ṣìyí mo ti dàgbà sí bíà, àgbà ò tí wá lára mi. Kìní, mo ni màá ro pé ǹkan lè ṣẹlẹ̀ àbí ǹkan lè ṣẹlẹ̀ mọ́. Kò kúùkú kí n fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Àwọn èèyàn kàn máa ń ṣe nínú wọn, nínú ǹkan tí wọ́n máa ń ṣe ni. Kò kúùkú kí àwọn ọ̀rọ̀ àwọn kan báyẹn kí n fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní ayé gangan àbí létí òkun. Àkórí ẹja nlaó kan kìí dédé jáde láti, láti ibi inú omi kó wá gbéyàn jẹ àbí pé àwọn èèyàn burúkú kankan jáde o. Àwọn, àwọn àdìjẹ àgbára àbí àdìjẹ àgbẹ̀sìn àbí oríṣìíríṣìí pé wọ́n kàn dédé jáde, wọ́n bẹ̀rẹ̀ sí ní yin gbogbo ẹ̀yẹn bọ̀. Ọ̀rọ̀ àwọn kan báyẹn ò kí ń fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ lórí ẹ ní ojú ayé. Ṣùgbọ́n àwọn ètè mi ti rí nínú ẹ̀rọ amóhùnmáwòrán. Ó ti ẹ́ ti, ó ti wọ inú orí mi, ó ti, ó ti, ó ti wọ inú orí mi jù gan. Gbé bí pé tí màá ti dé etí òkun báyìí, à ká tó gbé ká tó fà, òtútù ti máa bó mi. Òtútù ti máa bó mi o. Ìgbà méje ẹran tí ìgbà tí mo kọ́kọ́ lọ, mo tètè kúrò mẹ́ẹ̀dì. Gbé mo kàn lọ fún owó ṣòfò ni. Èmi àtàwọn ọ̀rẹ́ mi la jẹ́ ẹ jọ lọ. Gbé mo kàn lọ fún owó ṣòfò ni. Hmm, mo ti dé bẹ́ẹ̀ báyìí tí ẹ̀ ló ṣẹ́jú mélòó kan, òtútù ti mú mi báyìí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa bì. Ah, mo lè sọ wípé kí n tó wọlé. N kò mọ̀ pé kí màá rọ̀fẹ́ lọ báyìí kí màá, kí màá ṣe gbogbo ẹ lọ. Ṣùgbọ́n, hmm, mo rò pé ǹkan mi máa lọ ṣe mí. Rọra kúrò ń bẹ́ẹ̀ jẹ́ẹ́jẹ́. Mo bá iṣẹ́ mi lọ, mo bá tèmi wá lé, mo lòògùn kékeré, òògùn ara ríro. Mo sùn mo jí padà, ara mi yá gágá. Mi lè sọ pé, bíà mò fẹ́ràn láti lọ sí etí òkun torí ẹ̀ẹ̀kejì mo ṣe ṣe dáadáa díẹ̀. Ṣùgbọ́n mo padà kúrò náà ni. Mi lè sọ pé à mò fẹ́ràn láti lọ sí etí òkun. Màá ní là, màá, màá fẹ́ lọ bí àbí ẹ̀ẹ̀ méjì sí i kí n tó lè mọ̀ pé ó kìí. Mo fẹ́ràn láti lọ sí etí òkun àbí mi fẹ́ràn láti lọ sí etí òkun. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀ mi ò ní dáhùn bí à mò fẹ́ràn láti lọ sí etí òkun àbí mi ò fẹ́ràn láti lọ sí etí òkun.